Irú fóònù alágbèéká wo ni o ń lò? Fóònù alágbèéká ti Tecno ni mo ń lò tí àpe orúkọ rẹ ni Camon forty Pro.

Ṣé ojú rẹ dára? Ojú mi dára dáadáa. Ojú mi a sì mọ́lẹ̀ kedere. Ojú mi mọ́lẹ̀ kede kede. Ojú mi dára, mo rí ran dáadáa. O sì mọ́lẹ̀ dáadáa. Ojú mi máa ń rí wọn dáadáa.

Báwo ni o ṣe máa ń tọ́jú eékánná re? Òṣèòṣè ni mo máa ń gé èékánná mi torí eekanna mi jẹ́ eekanna kan tí ó máa ń gùn gbogbo ọ̀sẹ̀. Every week ni mo máa ń gé economy.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni, mo máa ń ka àdéhùn dáadáa, mo sì máa ń mú àdéhùn ṣẹ. Tí mo bá ní àdéhùn pẹ̀lú ènìyàn kan, máa rí wípé mo mú àdéhùn yẹn ṣẹ. Máa jẹ́ ẹnì kan tó máa ń mú àdéhùn ṣẹ.

Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Bẹẹni, bẹ́ẹ̀ sì kọ́. Àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi, àwọn tí wọ́n súnmọ́ mi dáadáa, mo máa ń ṣe ìwádìí wọn kí n mọ iru ènìyàn tí wọ́n jẹ́ kí n tó máa súnmọ́ wọn.

Ṣé o ní ètò láti fi iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Iṣẹ́ mi ò ṣe iṣẹ́ ta lè ṣe ní ojúkan, iṣẹ́ mi ṣe iṣẹ́ ta lè ṣe ní ìlú mìíràn. Tí àǹfààní bá wá fún mi láti lọ sí ìlú mìíràn, màá lọ láti le ṣe iṣẹ́ mi.

Ṣé o ní àìsàn ìkórira sí oúnjẹ kankan? Rárá o, mi ò ní àìsàn ìkórira sí oúnjẹ kankan. Gbogbo oúnjẹ jíjẹ ni lọ́dọ̀ te mi. Kò sí èyí tí mo ní àìsàn ìkórira fún. Mo fẹ́ràn a tí máa jẹ gbogbo oúnjẹ.

Ìrora mélòó ni o máa ń lo? Ìrọrí mélòó ni ó máa ń lo? Ìrọrí méjì ni mo máa ń lo. Ìkan jẹ́ ìrọrí tí ó sọ̀rọ̀ mó ibẹ̀. Ìkan sì jẹ́ ìrọrí tí ó le. Èyí tí ọwọ́ mi bá tẹ̀ ninu méjèèjì ni mo máa ń lò.

Ṣé o ní aṣọ tuntun? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ tuntun tí mi ti ètí gbé fún télọ̀ pe kan bá mi rán. Mo sì ní aṣọ tuntun èyí tí télọ̀ ti rán tí mi ò tíì wọ. Mo sì ní àwọn aṣọ tuntun kan èyí tó jẹ́ pé kò ti è wọ̀ ni wọ́n ti ń bá wọ̀ ko size mi.

Nígbà wo ni o máa ra epò sínú ọkọ̀ rẹ? Mo maa rá epò sínú ọkọ̀ mi ní ẹ̀ẹ̀meje láàárín ọ̀sẹ̀ láti ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ilé iṣẹ́. Ìgbà míìràn o de le jẹ pẹ́ ẹ̀ekún ni máa ra epò sínú ọkọ̀ láàárín ọ̀sẹ̀

Ṣé o mọ bí a ṣe ń gun kẹ̀kẹ́? Rárá o, emi ò mọ bá ṣe ń gun kẹ̀kẹ́ o, mi ti ẹ kọ́ kẹ̀kẹ́ ní kékeré, mi ò kọ́ kẹ̀kẹ́, àwọn ọmọ mi maa n gun kẹ̀kẹ́, ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ènìyàn mi ò mọ bí a ṣe ń gun kẹ̀kẹ́.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Ha! Àkókò ọdún tí mo fẹ́ràn jù, òun ni àkókò ọdún Kérésìmesì tí a máa nlọ, gbogbo mọ̀lẹ́bí á lọ sílé ọdún láti lọ ṣe àjọyọ̀ ọdún Kérésìmesì. A wọ aṣọ tuntun, bàtà tuntun.

Ṣé o ti lọ sóde rí? Àh! Mo máa ń lọ sóde dáadáa. Ko n sé òde oní party o. Ẹ̀n, mi n fẹ́ràn party lotiti. Sugbon pé kí a jáde, ká lọ church program, mo máa ń jáde.

Mo máa ń wọ aṣọ tí a máa ń wọ̀ sùn, èyí tí à ń pè ní light weight. Aṣọ ìwọ̀sún alẹ́ kan ni aṣọ tí mo máa ń wọ̀ tí mo bá fẹ́ lọ sùn ní alẹ́. Ó ní ṣòkòtò àti ẹ̀wù péńpé.

Ṣé o mọ bí a ti ń fọn? Ohun bí a ti ń fọn, tí a bá n sọ̀rọ̀ nípa ká fọn ǹkan. Bóyá kéyàn fọn bàálù, bí a bá fẹ́ ṣe patí, mo mó ń fọn bàálù.

Ṣé o máa n bínú nígbà tí o bá wà nínú ọkọ̀, rárá ò. Èmi ò kí n bínú tí n bá wà nínú inú ọkọ̀, ibi tí mò ń lọ ni mò ń kojú sí. Kódà mi kí n bá àyàn kankan sọ̀rọ̀ nínú ọkọ̀, tó bá wọ́pẹ́, máa ti konduktọ̀ máa fún wọn lówó wọn.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Fóònù mi máa ń gbóná lẹ́ẹ̀kọ̀kan ní ọwọ́ ọ̀sán, tí òrun bá mú dáadáa, bóyá ó ti ṣiṣẹ́ bí i wákàtí bí i márùn-ún, ó máa gbóná, Tí ó bá dẹ̀ ti lọ lórí cool down, orí ẹ̀ máa tún padà wá lẹ̀.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ ni, màá ṣe ìpè fídíò lẹ́ẹ̀kankan pẹ̀lú àwọn, àwọn mọ̀lẹ́bí mi, àwọn ẹbí mi, àwọn ọ̀rẹ́ mi, ko n ṣe gbogbo ènìyàn ni mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú. Àwọn tí mo mọ̀ wípé àjọjẹ family mo máa ń ṣe pẹ̀lú.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn láti fún àwọn ènìyàn? Hmm, ẹ̀bùn tí mo fẹ́ràn tí mo máa ń fún àwọn ènìyàn, òun ni ẹ̀bùn aṣọ. Mo fẹ́ràn láti fún àwọn ènìyàn ní ẹ̀bùn aṣọ torí pé mo ń ta aṣọ, mò ń ta bàtà, mò ń ta ohun tí a máa ń lò ninu ile Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti fún wọ́n ní aṣọ.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé ní ọ̀sẹ̀ọ̀sẹ̀? Mo máa ń ní ìpàdé lẹ́ẹ̀kan láàárín ọ̀sẹ̀. Ẹ̀ẹ̀kan yẹn sì jẹ́ ọjọ́ ajé. A máa ní ìpàdé ní ilé iṣẹ́ mi. Ìpàdé náà béèrè ní ago mẹ́jọ òwúrọ̀ títí dé ago mẹ́wàá òwúrọ̀

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi jẹ́ ìbáṣepọ̀ tí ó dánmọ́nrán, ìbáṣepọ̀ tí kò sì ijá, ìbáṣepọ̀ tí ó dára. Ó jẹ́ ìbáṣepọ̀ bàbá àti ọmọ.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Tó bá jẹ́ ọwọ́ àárọ̀, máa kí àwọn ènìyàn. Ẹ káàrọ̀, ọ̀sán, ẹ káasán, alẹ́, ẹ káalẹ́. Kíkí ọ̀nà mẹ́ta ló wà. Ẹ̀ka àrùn, ẹ̀ka ọ̀sán, ẹ̀ka alẹ́. Èyí tí ó bá ti bọ́ síi, mo máa fín kí àwọn ènìyàn.

Ṣé ò ń wọ gíláàsì rárá o, èmi ò kìń wọ gíláàsì o, mo máa fi ojú mi ríran kedere. Mi o kín wọ gíláàsì, mo máa fi ojú ríran ni. Ojú mi ò ní tí di àgbàlagbà débi pé máa ma wọ gíláàsì.

Irú aṣọ wo ni o fẹ́ràn wo? Aṣọ tí mo fẹ́ràn jù tí mo máa ń wọ jù, òhun ni ṣòkòtò àti ẹ̀wù. Ọmọbìnrin ni mí ṣùgbọ́n mo fẹ́ràn ṣòkòtò ní wíwọ̀. Mo máa ń wọ bi gown naa but ṣòkòtò ni mo máa ń wọ jù.